Fóònù mi ò kí ń sábà máa gbóná. Àwọn ìgbà tí ó máa ń gbóná ni ìgbà tí mo bá connect e mọ́ kọ̀m̀pútà mi láti fi gba internet sára. Àwọn ìgbà yìí ni ó máa ń gbóná. Àgàgà tó bá jẹ́ wípé ní àsìkò yìí náà ni mutú wa fi sí iná tí ó ń gbaná sára. Àwọn ìgbà yìí ni fóònù mi máa ń gbóná. Ṣùgbọ́n tí ó bá ti gbóná báyìí, oríṣi ǹkan méjì ni mo máa ń ṣe. Ni àkọ́kọ́, màá fi fóònù náà sí orí omi ọlọ́ràá tí ó bá tutù, à jẹ́ kí gbígbóná náà lọ sílẹ̀. Tàbí ní ìgbà mìíràn, mà á pa kí n yọ́ kúrẹ̀ nínú iná.

Bẹ́ẹ̀ni o, ó máa wùn mí láti lọ sí ìlú mìíràn ní àìpẹ́ gan-an ni. Àwọn ìlú tí yóò wà lọ́kàn mi láti lọ ni bí kí ń lọ sí ìlú ọba ní England tàbí ilẹ̀ Amẹ́ríkà. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn, màá máa rò wí pé bóyá Australia tàbí Japan ni ó máa wù mí kí ń lọ láti fa iṣẹ́ mi sí.

Gíga tí mo gá tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Ọmọ gíga ni mí. Ẹsẹ̀ mẹ́fà ni mo fi ga. Nínú ẹbí mi, a ga gan ni. Bàbá mi ga tó ẹsẹ̀ mẹ́fà àti o ṣe díẹ̀. Ìyá mi náà sì ga pẹ̀lú àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi. Gbogbo wa ọmọ gíga ni wá.

Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ ló wà tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n bí àwọn ẹ̀fọ́ yìí ṣe pọ̀ tó, ó ní ojú èyí tí èmi fẹ́ràn láti máa jẹ. Alákọ́kọ́ ni èyí tí mo fẹ́ràn láti máa jẹ ni ẹ̀fọ́ èyí tí à ń pè ní ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ yìí dùn jẹ bí a bá fi yí ata tí a sì tẹ ẹ̀bà sí tàbí ro sẹ̀mọ́ sí. Lẹ́yìn èyí, bí a bá fẹ́ se ẹ̀fọ́ ẹlẹ́gùúsí, mo fẹ́ràn láti fi ẹ̀fọ́ úgú tí ilẹ̀ Igbo ṣe irú ẹ̀fọ́ yìí. Àwọn ẹ̀fọ́ méjì yìí ni mo fẹ́ràn láti máa jẹ nínú ẹ̀fọ́ ní ilẹ̀ Yorùbá.

Yorùbá máa ń p'òwe wípé “gbà fún múrí, ni gbà fún gbàdà”. Bí bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ ní ibi iṣẹ́ nílò ìpọ́nra ẹni lé àti ìbọ̀wọ̀ fún ara ẹni. Tí èèyàn bá máa ní ìbájọ ṣe pọ̀ tó gé tó gún régé pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́, ó gbọ́dọ̀ jẹ́ wípé ìpọ́nra ẹni lé wà àti.

Ìbéèrè yìí ní kọ́lọ́fín díẹ̀ nínú òun, ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tí ó túmọ̀ síi ní wípé ṣe mo máa ń pa àdéhùn mọ́. Bẹ́ẹ̀ni o, àdéhùn tí Olúwa bá rán mi lọ́wọ́ láti pamọ́, mo máa ń pa irú àwọn àdéhùn bẹ́ẹ̀ mọ́. Nítorí pé àwọn àdéhùn kan wà tí ó máa ń lágbára tí eèyàn o lè pa mọ́. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé kí èyàn tó ṣe àdéhùn, kí ó kọ́kọ́ yẹ wò bóyá àdéhùn tí òun máa le pa mọ́ ni. Kí ó rí i dájú wípé kí òun tó ṣe àdéhùn, àdéhùn tí òun a lè mú wá sí ìmúṣẹ ni. Nítorí ìdí èyí, kí n tó bá èyàn ṣe àdéhùn, màá kọ́kọ́ farabalẹ̀ láti rí i dájú wípé àdéhùn tí mò ń ṣe àdéhùn tí màá le mú ṣẹ ni. Nítorí ìdí èyí tí mo bá jẹ́ kí èléyìí ṣíwájú, ó jẹ́ wípé mi ò kí ń má pa àdéhùn jẹ.

Gẹ́gẹ́ bí ẹni tí ó nílò ìrànwọ́ fún ara mi, mi ò kí máa n fi bẹ́ẹ̀ ran ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n tí mo bá rí àwọn tí ó fẹ́ dàbí wí pé mo jù lọ díẹ̀, màá ma ran irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀lú owó bí wọ́n bá béèrè owó lọ́wọ́ mi. Báyìí ni mo ṣe máa n ran àwọn ènìyàn lọ́wọ́. Nígbà mìíràn, pẹ̀lú oúnjẹ ni mo fi máa n ran àwọn tí ó bá ṣe bíi wí pé aláìní díẹ̀ ni wọ́n. Oúnjẹ náà pẹ̀lú ohun tí mo fi máa n rán wọn lọ́wọ́ lẹ́yìn tí n bá se fún wọn lówó.

Nígbà tí mo wà ní ọmọdé ni mo fẹ́ràn láti má wo ìràwọ̀. Ni àsìkò yìí náà ni àyè wà fún ìràwọ̀ wiwò. Nígbà tí a bá kójọ sí abẹ́ òṣùpá ni alẹ́ tí à ń ṣeré òṣùpá. Ṣùgbọ́n látigbà tí mo ti di àgbàlagbà, àyè a ti máa wo ìràwọ̀ kò sí mọ́. Nítorí wípé iṣẹ́ ọ ti gbó mi gan. Tí a bá fi má a dé láti ibi iṣẹ́, àyè ò kín sí fún irú àwọn nǹkan báyìí.

Ẹkún sísun ń ṣe ǹkan gidi tí èèyàn gbọ́dọ̀ máa ṣe. Nítorí náà, mi ò rántí ìgbà tí mo sunkún kẹ́yìn. Nítorí wípé mi ò gbàdúrà kí ń rí ohun tó máa pa mí lẹ́kún, àfi tó bá jẹ́ ẹkún ayọ̀. Nítorí náà mi ò rántí ìgbà tí mo sunkún kẹ́yìn bóyá látìgbà tí mo wà ní kékeré.

Rárá o, mi ò fẹ́ràn wí wà ní òru. Mo fẹ́ràn kí a wà ní ojúmọ́mọ́ ju kí a wà ní òru lọ nítorí wípé́ òru kì í ṣe ọ̀rẹ́ ẹnikẹ́ni. Bí èèyàn bá ní ìṣòro tàbí ìjàmbá ní àárín òru, a máa le púpọ̀ díẹ̀ láti rí ìrànwọ́. Nítorí ìdí èyí mi ò fẹ́ràn òru rárá. Mo fẹ́ràn ojúmọ́mọ́ tí gbogbo nǹkan bá mọ́lẹ̀.

Bẹ́ẹ̀ni o, ọ̀já àbò dára púpọ̀ tí èèyàn bá wà nínú ọkọ̀ láti máa dì nítorí wípé ó ma ń gbaní lọ́wọ́ ìjàmbá tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀. Ní ìlú mi, Kódà òfin ìrìnnà ni wípé gbogbo ẹni tí ó bá wà nínú ọkọ̀ gbọdọ̀ máa di ọ̀já àbò bí wọ́n bá ń rìn ní orí títì. Nítorí ìdí èyí, mo máa ń di ọ̀já àbò bí mo bá wà nínú ọkọ̀ láti rí i wípé mo pa òfin ìrìnnà mọ́.

Mi ò ní káàdì iṣẹ́ àmọ́ tó bá jẹ́ káàdì ìdánimọ̀ ti ibi iṣẹ́ tí mo ti ń siṣẹ́ ni mo ní eléyìí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mi ò sì tún ní káàdì ìdánimọ̀ ti ìlú mi tí à ń pè ní National ID Card. Àwọn káàdì èyí ni mo ní.

Èeyàn o lè ṣe kó má bínú tó bá wà nínú ọkọ̀ ní ìlú mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ awakọ̀ ni wọ́n ma ń wakọ̀ bí i pé ara wọn ò yá. Èmiran nínú àwọn tí ń wakọ̀ máa ń wakọ̀ bí i wípé wọ́n ní àrùn ọpọlọ tí ó nílò kí wọ́n yẹ̀wò. Nítorí ìdí èyí, kò sí ẹni tí ń wakọ̀ ní ìlú mi tí kò ní máa bínú.